Ní ibi iṣẹ́ tèmi, àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ni àwọn ohun èlò bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ìbánisọ̀rọ̀ dáadáa jẹ́ ọ̀kan lára àwọn tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́. Àwọn ohun èlò bí fóònù, kọ̀ǹpútà, email, WhatsApp àti Zoom jẹ́ kí àwọn òṣìṣẹ́ lè bá ara wọn sọ̀rọ̀ ní ìrọ̀rùn. Nípasẹ̀ wọn, a lè pín ìmọ̀, fi ìtọ́nisọ́nà ránṣẹ́ tàbí jíróoro ìṣòro tí ó bá dìde níbi iṣẹ́. Nítorí náà, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó wà láàárín àwọn ẹ̀rọ tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ sì tún ní kọ̀ǹpútà àti ẹ̀rọ ìmọ̀ ẹ̀rọ ayélujára. Ni ayé òde òní, kọ̀ǹpútà jẹ́ ohun èlò pàtàkì gidi gan-an ni. Ó ń ràn wá lọ́wọ́ láti kọ ìwé, tọ́jú nǹkan iní wa tí àwọn èyìbó n pè ní data. A fi ṣe ìṣirò àti ètò lóríṣiríṣi ní ayélujára. Nítorí náà, kọ̀ǹpútà náà ó jẹ́ nǹkan pàtàkì tí a máa ń lò ní ibi iṣẹ́ wa. Dẹ̀n, a ní àwọn ohun èlò ààbò. Alábò jẹ́ nǹkan pàtàkì ní ibi iṣẹ́. Àwọn ohun èlò ààbò ibi iṣẹ́ bí fìlà ààbò, ìbọ̀wọ́, bàtà iṣẹ́, ìbò ojú tàbí aṣọ ààbò láti dáàbò bo àwọn òṣìṣẹ́ kúrò nínú ìfarapa bóyá bí emergency. Ni, nítorí náà àwọn ohun èlò ààbò náà ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ wa. A sì ní àwọn ohun èlò ọ́fíìsì bí pẹ́nsùrù, ìwé, fáìlì, printer àti photocopy machine tí à ń pè ní kopịa. Gbogbo àwọn nǹkan yìí náà máa ń jẹ́ ǹkan pàtàkì tí a máa ń lò ní ibi iṣẹ́ náà. Àwọn ẹ̀rọ tó rọrùn tó jẹ́ kí iṣẹ́ wa tún rọrùn. Ẹ̀rọ kan wà ti a fi ń mú iṣẹ́ rọrùn apẹ́rẹ́ ni ẹ̀rọ ìtanná, ẹ̀rọ gígé, ẹ̀rọ ìṣàkóso tàbí software. Gbogbo àwọn ilé yìí náà ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ wa. Dẹ̀

Yíyan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tó dára jẹ́ ohun pàtàkì gan-an nínú ìgbésí ayé iṣẹ́ àti ìṣòwò. Alábàáṣiṣẹ́ pọ̀ ni àwọn ènìyàn tí a bá ń ṣiṣẹ́ pọ̀ láti ṣàṣeyọrí. Bí ènìyàn bá yan alábàáṣiṣẹ́ pọ̀ tó dára, iṣẹ́ máa rọrùn, àríyànjiyàn kò ní pọ̀, àṣeyọrí ó sì máa yára. Ṣùgbọ́n bí a bá yan ẹni tí kò bá mu, ó lè fa ìṣòro àti ìpinnu àìtọ́. Ni ọ̀nà tí ènìyàn mó fi ń yan alábàáṣiṣẹ́ pọ̀, ó ní bí i kí ènìyàn mọ ète àti ìran, tí òrò, òrò àwọn eléèyinbo pè ní vision. Kí o tó yan alábàáṣiṣẹ́ pọ̀ kankan, ó yẹ kí o kọ́kọ́ mọ ohun tí o fẹ́ ṣàṣeyọrí lé lórí. Ṣé vision rẹ, yìín ète rẹ jẹ́ ó jọ mọ́ ti ẹni tí o fẹ́ yàn, tàbí iṣẹ́ ẹ̀kọ́. Nígbà tí ète bá yẹ, bá yé wa dáadáa, yóò rọrùn fún wa láti yan ènìyàn tí ète rẹ̀ náà papọ́ mọ́ ti ọ̀dọ̀ wa. Eyan àtunwa wo ìwà àti àṣà wọn. Ẹni tí ènìyàn bá fẹ́ bá ṣiṣẹ́ pọ̀, ó wọ̀ wọ ìwà àti àṣà rẹ̀ tí ó bá jọ mọ́ ti ẹ. Àbí ẹni náà ó gbọdọ̀ ní ìwà rere, ó sì jẹ́ olótítọ́, ẹni tí ó mọ iye, iye ọlá ènìyàn tó mọ ǹkan tí ènìyàn fẹ́, irú ènìyàn bẹ́ẹ̀ ló dáa láti bá ṣiṣẹ́ pọ̀. Ó sì tún gbọdọ̀ ṣàyẹ̀wò ọgbọ́n orí rẹ̀, tí wọ́n ń pè ní skill. Ṣé ẹni náà ó lè ṣe irú nǹkan tó fẹ́, tí ó lè ṣe irú nǹkan tó fẹ́, ṣe ó, ó ní skill láti ṣe irú nǹkan tí ènìyàn fẹ́ achieve. Tẹ́ ó gbọdọ̀ ní ìfaradà àti ìtara iṣẹ́. Nítorí kò sí gbogbo ibi iṣẹ́ tí kò ní ní wàhálà àbí disadvantage, iye ọ̀nà tí ò dáa tẹ́lẹ̀. Nítorí náà ẹni náà gbọdọ̀ jẹ́ ẹni tó ní ìfaradà pé tí wàhálà bá dé òsetan, láti ní ìfaradà pẹ̀lú rẹ̀. Ó sì gbọdọ̀ ní ìtara iṣẹ́ kó má ya òle. Gbogbo irú nǹkan báyìí náà ni, náà ni a lè, a gbọdọ̀ rò kí ènìyàn bá fẹ́ yan alábàáṣiṣẹ́ pọ̀.

Ní òde òní, ayélujára ó ti di pàtàkì nínú ìgbésí ayé wa lójoojúmọ́. Ọ̀kan, ó jẹ́ ọ̀kan lára oun kan tó jẹ́ kí iṣẹ́ wa ó ṣe é ṣe. Ojú òpó ayélujára jẹ́ ibi kan lórí ayélujára tí a ti le rí ìtàn ìròyìn, ẹ̀kọ́ àti àwọn ìbánisọ̀rọ̀ àti ọ̀pọ̀ ìmọ̀ oríṣìíríṣìí. Àwọn ojú òpó ayélujára tí ó wà ó pé oríṣìí, a ní ojú òpó ìròyìn àti ìmọ̀lára. Irú àwọn ojú òpó yìí á fi ń pín ìròyìn àti ìtàn tuntun. Wọ́n ń sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ èdè àti káàkiri àgbáyé bíi ìdárayá, ìlera àti ọ̀ro ajé. Àwọn ènìyàn máa ń wo irú ojú òpó yìí láti mọ ohun tó ń lọ lórí ayé. Àpẹẹrẹ ni ojú òpó ìròyìn ìjọba, ìkànnì ìròyìn àti blogi tí wọ́n ń pè ní blog. A sì tún ní ojú òpó ẹ̀kọ́. Àwọn ojú òpó ẹ̀kọ́ ni a máà ń lò láti kọ́ àwọn ènìyàn ní ìmọ̀ tuntun. Wọ́n lè jẹ́ fún akẹ́kọ̀ọ́ tàbí olùkọ́ tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tuntun. Ní bẹ̀ẹ̀ láti rí ẹ̀kọ́ lórí ìmọ̀ ìjìnlẹ̀, ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́, ẹ̀kọ́ kọ̀m̀pútà àti ẹ̀kọ́ ọgbon ayé. Àwọn ojú òpó yìí tún lè ní fídíò, ìdánwò àti iwé ẹ̀kọ́. A dàtú ní ojú òpó ìtajà ayélujára tí àwọn oyinbo ń pè ní e-commerce. Irú òpó yìí ni a fi ń ra, a máa ń ṣe ẹ́ń káràkátà lórí ayélujára. Àwọn ènìyàn lè ra aṣọ, oúnjẹ, fóònù, oríṣìíríṣìí nǹkan tàbí ohun èlò ilé láì jáde kúrò ní inú ilé wọn. Ojú òpó ìtajà ayélujára yìí ló jẹ́ kí ẹ̀ riraràjà àti títajà kó tún rọrùn fún àwọn ẹlòmíràn. Kò ì gba àkókò rárá. Àwọn tí wọ́n dà ìtajà níbẹ̀, àwọn náà wọ́n ń gba owó wọn. Àwọn tí wọ́n de n ràjà, àwọn náà wọ́n rí ọjà wọn. Bẹ́ẹ̀ sì tún ni a tún ní ojú òpó ìbánisọ̀rọ̀ àwùjọ tí a mọ̀ sí social media. Àwọn ojú òpó yìí wọ́n wà láti bá ọ̀rẹ́, ojúlùmọ̀, ẹbí láti bá wọn sọ̀rọ̀ láìní ọjà bákan náà. Ni, níbi ojú òpó yìí, a ti máa ń rí àwòrán, fídíò, àwọn ẹ̀fẹ̀, àwọn oríṣìíríṣìí nǹkan ló wà ní ojú òpó yìí. Bẹ́ẹ̀ sì tún ni a ní ojú, ojú òpó ìṣòwò àti ilé iṣẹ́. Àwọn ilé iṣẹ́ púpọ̀ wọ́n ní ojú òpó tirẹ̀ láti ṣàfihàn ohun tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ pé website. Irú ojú òpó yìí ń sọ nípa ilé iṣẹ́ náà, nǹkan tí wọ́n ń ṣe, àwọn ọjà tàbí ìyẹn ọjà tí wọ́n ń tà àbí nǹkan tí wọ́n máa ń, wọ́n máa ń produce ní ilé iṣẹ́ náà. A ti bá ṣe lè kàn sí wọn, bá ṣe lè bá wọn sọ̀rọ̀, bá ṣe lè mọ ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ sì ni a ní ojú òpó ìjọba. Àwọn ojú òpó ìjọba ni a fi ń pín ìtàn àti ìlànà ìjọba sí àwọn ará ìlú tí àwọn ìjọba bá fẹ́ pass information, tí wọ́n bá fẹ́ ṣàlàyé, tí wọ́n bá fẹ́ bá àwọn ará ìlú sọ̀rọ̀, ojú òpó ìjọba ni a máa ń lò. Ibi yìí ni a ti lè rí ìròyìn ìjọba, ìfọrúkọṣílẹ̀, ìbéèrè iṣẹ́ àti ìtọ́nisọ́nà oríṣìíríṣìí. Ojú òpó ìjọba ń jẹ́ kí ìjọba àti ará ìlú kí wọ́n sún mọ́ ara wọn dáadáa. Nítorí náà oríṣìíríṣìí ojú òpó ayélujára ni ó wà.

Àpò owó jẹ́ ọ̀kan lára ohun èlò kékeré tí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ojoojúmọ́. Bó ṣe kéré, ohun tí a bá fi sínú àpò owó máa ń sọ púpọ̀ nípa ìgbésí ayé, ìlànà irú ẹni tí ènìyàn jẹ́. Àwọn nǹkan tó wà nínú àpò owó lè yàtọ̀ sí ara wọn gẹ́gẹ́ bí ẹni náà, ìṣe rẹ̀ àti bí ó ṣe ń lo owó rẹ̀. So nínú àpò owó àwọn nǹkan tí a lè rí, a lè rí owó, ẹ́hn n owó ni ohun àkọ́kọ́ tí ènìyàn máa ń sábà fi sínú àpò owó. Ó lè jẹ́ owó ìwé tàbí owó kọ́kọ́rọ́, eyi uh uh owó, ayéjọ́un. Owó la máa ń fi ra nǹkan, san owó ọkọ̀ tàbí ra ẹni lọ́wọ́ nígbà pàjáwìrì. Tí ówo bá sì ti wà nínú àpò owó ẹni, ó máa ń jẹ́ kó rọrùn fún un láti yanjú àwọn nǹkan lójoojúmọ́. Bẹ́ẹ̀ sì ni a máa ń rí káàdì ìdánimọ̀ tí wọ́n ń pè ní ID card. Ọ̀pọ̀ ènìyàn máa ń gbé káàdì ìdánimọ̀ sínú àpò owó. Ó lè jẹ́ káàdì ìdánimọ̀ orílẹ̀-èdè, ilé ẹ̀kọ́ tàbí ti ibi iṣẹ́. Nítorí náà káàdì ìdánimọ̀ jẹ́ nǹkan tí àwọn ènìyàn máa ń gbé sínú àpò owó o sì jẹ́, ó máa ń jẹ́ kó rọrùn fún ẹni láti jẹ́ kó yé àwọn mi pé ẹni tí ò ń jẹ le lé, pàápàá níbi tí a sì ń bẹ̀rẹ̀ ìdánimọ̀. A ní káàdì ìfowópamọ́ tí a máa ń pè ní ATM. Káàdì ilé ìfowópamọ́ jẹ́ ohun pàtàkì nínú àpò owó ọ̀pọ̀ ènìyàn. Nítorí a máa ń fi gba owó ní ATM àti tún le fi san owó ní ọ̀pọ̀ ilé ìtajà. Ó máa ń dín irú owó púpọ̀ kù nígbà, nínú àpò owó lál-- nígbà mìíràn tí ènìyàn bá fẹ́ owó púpọ̀, kò ní nídí pé ọtún kò sí ní àpò owó mọ́ tó bá ti ní káàdì ilé ìfowópamọ́. Ó sì ń jẹ́ kó dájú pé owó ẹni wà ní àpò. Then, àwọn nǹkan mìí tó tún máa ń wà nínú àpò owó ni àwọn ìwé kéékèèké. Àwọn ìwé kéékèèké máa ń wà nínú àpò owó bíi ìwé àkọsílẹ̀, àkọsílẹ̀ orúkọ tàbí nǹkan pàtàkì, ìwé ìrìnàjò bíi tíkẹ̀tì, ìwé igbẹ́sẹ̀ tàbí ìrántí bóyá o kọ́ lè ránti nǹkan tó bá kọ sí inú ìwé kékeré kan, o lè fi sí inú àpò owó. So àwọn nǹkan yìí jẹ́ nǹkan tí èyàn o bá fẹ́ gbàgbé, èhn ehn, èyan máa kọ́, èyan máa fi sí inú àpò owó. Bẹ́ẹ̀ sì ni fọ́tò tàbí fọ́tò ẹbí àbí ọ̀rẹ́. Àwọn ènìyàn mìi máa ń fi fọ́tò ọkọ àbí ìyàwó àbí ọmọ bíi passport àbí fọ́tò pélébé àbí ẹni tí wọ́n fẹ́ràn jù fọ́tò wọn, wọ́n máa fi sí inú àpò owó nígbà mi. Then, nínú àpò owó a lè rí káàdì ilé àbí, ẹ́ n, ilé ìwòsàn ìlera. Àwọn mìí tún ń gbé káàdì ilé ìwòsàn tàbí káàdì ìlera sínú àpò owó. Èyí ṣe pàtàkì gan nítorí nígbà pàjáwìrì èyan ó nílò káàdì yìí láti ràn wọn lọ́wọ́ láti rí ìtọ́jú kíákíá. Àwọn nǹkan mìí tí ó tun lè wà nínú àpò owó ní ni, ẹ́ n, nọ́mbà fóònù tí a kọ sí ìwé, ẹ́ n, tàbí, ẹ́ n, káàdì ìtajà tàbí ìpolówó náà o máa ń wà ní inú àpò owó.

Ní gbogbo ìgbà tí ènìyàn bá wà nínú ọkọ̀, ọ̀pọ̀lọpọ̀ ohùn ni a máa ń gbọ́. Àwọn ohùn yìí lè jẹ́ ti ara ọkọ̀ fún ara rẹ̀, wọ́n sì lè wá láti àyíká tàbí ti àwọn ènìyàn tó wà nínú ọkọ̀. Àwọn oríṣiríṣi ohùn, ó lè jẹ́ ohùn ẹ̀rọ ọkọ̀. Ohùn àkọ́kọ́ tí a máa ń sábà gbọ́ ni ẹ̀rọ ẹ̀kọ, bí ẹ̀rọ ẹ̀kọ́ ṣe máa ń dún. Tí ọkọ̀ bá ń bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́, ẹ̀rọ máa ń dún pẹ̀lú ìró kan. Nígbà tí ọkọ̀ bá ń sáré, ohùn yìí lè pọ̀ sí tàbí dínkù gẹ́gẹ́ bí ìyára ṣe rí. Nítorí náà ara àwọn ohùn tí ènìyàn máa ń gbọ́ nínú ọkọ́ ni ohùn ẹ̀rọ ọkọ̀. Bẹ́ẹ̀ náà sì ni ohùn kẹ̀kẹ́ àti ọ̀nà. Nígbà tí ọkọ̀ bá rìn, a tún máa ń gbọ́ ohùn kẹ̀kẹ́ tí ń kan ọ̀nà. Bí ọ̀nà bá dán, ohùn yìí lè rọrùn, ṣùgbọ́n bí ọ̀nà bá burú, ohùn kẹ̀kẹ́ lè le, ó sì lè dá ẹni lójú pé ọkọ̀ ń kọlu ihò. Bí tí ẹ̀, ẹ̀, ọkọ̀ bá gbá ihò, ohùn yìí a máa gbọ́ bó ṣe dùn. Bẹ́ẹ̀ náà sì ni a máa ń gbọ́ nípa ohùn afẹ́fẹ́. Tí ọkọ̀ bá ń sáré gan, a lè gbọ́ tí afẹ́fẹ́ máa ṣe wúúù. Ẹ̀hẹn! Afẹ́fẹ́ tí ń kọlu fèrèsé tàbí ilẹ̀kùn ọkọ̀. Ohùn yìí sábà máa ń pọ̀ sí bí ìyára ọkọ̀ bá ṣe pọ̀. Ó lè jẹ́ kéékèèké tàbí ko pọ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ náà bá ṣe sáré síi ni. A sì tún máa ń gbọ́ ohùn, ohùn họọ̀nù. Tí ènìyàn bá ń wa ọkọ̀ lọ, a máa ń gbọ́ ohùn hóọ̀nù àwọn ọkọ̀ mìíràn tán máa ń bọ̀ wá láti ṣe àyà lọ́nà fún wọn kó má ba à sí àjálù ọkọ̀. Wọ́n máa ń lo ohùn hóọ̀nù láti funra, láti kéde ìbànújẹ́ tàbí láti béèrè àyè láti kọjá níbi tí ìjà, ẹ́, tí ọkọ̀ bá pọ̀ sí, a máa tún gbọ́ ohùn hóọ̀nù. Bẹ́ẹ̀ sì ni ohùn àwọn ènìyàn tí ó bá wà nu ọkọ̀. Ba ṣe pé ọkọ̀ elérò ni, a máa bá ara ẹni sọ̀rọ̀. Àwọn ohùn yìí náà èèyàn ni máa gbọ́. Nígbà mìíràn sì ni èèyàn máa gbọ́ orin tàbí ìròyìn lórí rédíò nínú ọkọ̀. Ọ̀pọ̀ àwọn ènìyàn wọ́n fẹ́ràn láti mọ gbọ́ orin àbí kí wọ́n mọ tan rédíò kí wọ́n mọ gbọ́ ìròyìn tí wọ́n bá wà ní inú ọkọ̀. Iru eléyìí a máa dín ìbànújẹ́ kù, orin a sì máa mú ìrìnàjò a máa mú dùn. Bí ibi tó ń lọ bá ti ẹ̀ wá jìnnà, bó bá ti ń gbọ́ orin, a máa wà da bíi wipé ibẹ̀ náà kò jìnnà mọ́. A sì máa gbọ́ ohùn àyíká lórí ọkọ̀. A lè gbọ́ ohùn àwọn ènìyàn tí ń rìn lójú ọ̀nà, ohùn àwọn tí wọ́n ń ta'ja tàbí ẹranko. Ni ìlú ńlá, ohùn àyíká lè pọ̀ gan-an, ṣùgbọ́n ní agbègbè tó ṣe pé ohùn náà, ẹ́, àwọn ènìyàn pọ̀ ń bẹ̀, ohùn wọn náà ni máa pọ̀. Nígbà tí ènìyàn bá wà nínú ọkọ̀, etí rẹ̀ a máa gbọ́ oríṣiríṣi ohùn láti ara ọkọ̀, láti ara àyíká àti àwọn ènìyàn tó yíká. Àwọn ohùn yìí lè jẹ́ ìkìlọ̀, ìdárayá tàbí ìtura ọkọ̀ fún irú ẹni bẹ́ẹ̀

Ọ̀sán jẹ́ àkókò pàtàkì nínú ọjọ́, nítorí wípé àárín òwúrọ̀ àti àṣálẹ́ ni ó wà. Ni àkókò yìí, ara ènìyàn sábà ti lo agbára púpọ̀, nítorí náà ó ṣe pàtàkì kí a jẹ oúnjẹ tó lè tún, tó lè mú agbára wa wá padà, kí ó sì jẹ́ kó rọrùn fún wa láti tẹ̀síwájú nínú iṣẹ́ ọ̀jọ̀ wa. Ohun tí ènìyàn wa máa ń jẹ lọ́sàn ó yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí àṣà ibi tí ènìyàn bá wà àti ìṣe. Bẹ́ẹ̀ náà sì ni àti ìfẹ́ ẹni tó wu ẹni jẹ. A lè jẹ ìrẹsì, ọ̀pọ̀ ènìyàn máa ń jẹ ìrẹsì ní ọ̀sán torí wípé ó rọrùn láti pèsè, ó sì máa ń fún ni lágbára. A lè jẹ ìrẹsì pẹ̀lú ẹ̀wà, ẹ̀fọ́ rírò tàbí ọbẹ̀ ata. A sì máa fi ẹran, ẹja tàbí adìẹ, a máa fi jẹ. Oúnjẹ yìí máa ń jẹ́ kí inú ẹni kún, ó sì lè jẹ́ kí ẹni, eh, kí a ṣe iṣẹ́ dé ìrọ̀lẹ́ láìṣe pé ó tún rẹ̀ wá. Ìgbà mìíràn àwọn Yorùbá a máa jẹ àmàlà, ẹ̀bà. Eléyìí oúnjẹ Yorùbá ni. Ní ilẹ̀ Yorùbá a máa ń sábà jẹ àwọn oúnjẹ yìí. A lè jẹ àmàlà pẹ̀lú ẹ̀fọ́ tàbí àmàlà pẹ̀lú gbẹ̀gìrì. A lè jẹ ẹ̀bà pẹ̀lú ẹ̀gúsí tàbí ẹ̀bà pẹ̀lú ilá tí wọ́n pè ní ọkrọ̀. Bẹ́ẹ̀ sì ni a máa jẹ iyán pẹ̀lú ọ̀gbọ̀nọ̀. Oúnjẹ yìí a máa fún ni lágbára, ó ṣì máa ń jẹ́ kó rọrùn fún eyàn láti ṣiṣẹ́ takuntakun. Ẹlòmíì a sì máa ń jẹ oúnjẹ fẹ́rẹ́fẹ́rẹ̀ lọ́sàn. Àwọn ènìyàn míì kò fẹ́ jẹ oúnjẹ tó, tó le púpọ̀ ní ọ̀sán, pàápàá jùlọ tí iṣẹ́ wọn bá ń bẹ̀rẹ̀ lẹ́yìn oúnjẹ náà. Wọ́n lè jẹ bíi noodles tí wọ́n ń pè ní indomie tàbí spaghetti, àkàrà àti ẹ̀kọ, búrẹ́dì pẹ̀lú àkàrà àti oríṣiríṣi nǹkan fẹ́ẹ́rẹ́fẹ́ bíi snacks, bóyá meat pie tàbí puff puff. Oúnjẹ fẹ́ẹ́rẹ́fẹ́ yìí ó jẹ́ kó rọrùn láti gbé ara. Nítorí náà àwọn míì máa ń jẹ oúnjẹ fẹ́rẹ́fẹ́re lọ́sàn. A sì máa ń, ẹlòmíì a máa ń jẹ ẹ̀wà àti àdídùn ẹ̀wà àgànyìn pẹ̀lú dòdò. Ó jẹ́ ọ̀kan lára oúnjẹ ọ̀sán tí,

Gígé irun ó jẹ́ pàtàkì nínú ìtọ́jú ara. Ó jẹ́ kí ènìyàn dàa wò, ó sì ń mú gbangba àti mímọ́. Àkókò tí ènìyàn máa ń gé irun ó yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí irun náà bá ṣe kún sí. Àwọn àkókò kọ̀ọ̀kan tí ènìyàn ń gé irun ni tí irun náà bá ti dàgbà jù. Àwọn ọ̀pọ̀ ènìyàn máa ń gé irun wọn nígbà tí wọ́n bá rí pé irun náà ti kún jù tí kò sì tún dàbí ti ìbẹ̀rẹ̀ mọ́. Nígbà tí irun náà bá pọ̀ gan, kò ní jẹ́ kí wọ́n rẹwà lójú, o le kò ní jẹ́ kó mọ́, ó máa nira láti ṣètò, ó lè mú kí ara ẹni máa gbóná. Nígbà yìí gígé irun náà ó máa mú ìtura bá ènìyàn. Ẹ̀lọ́míràn sì máa ń gé irun rẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ méje tàbí ọ̀sẹ̀ kẹta. Àwọn ènìyàn mìíràn ní àkókò tó dà jù tí wọ́n fi ń gé irun wọn. Àwọn kan máa ń gé irun wọn lẹ́ẹ̀kan lójú ọ̀sẹ̀ méje, ẹlòmíràn lẹ́ẹ̀kan lójú ọ̀sẹ̀ mẹ́ta, ẹlòmíràn sì re, a maa lẹ́ gé ni ẹ̀ẹ̀kan nínú oṣù kan. Eléyìí ó máa ran ẹni lọ́wọ́ láti pa irun mọ́ ní mímọ́ kí ó sì má baa dàgbà jù. Ẹ̀lọ́míràn a máa gé irun rẹ̀ tó bá fẹ́ lọ bí ǹnkan pàtàkì. Ọ̀pọ̀ ènìyàn máa ń gé irun wọn ṣáájú ǹnkan pàtàkì bíi ayẹyẹ, kọ ba lè jẹ́ ìgbéyàwó àbí ìjọsìn, àbí tí wọ́n bá ń lọ ìpàdé nítorí wípé kí wọ́n bá lè dún wò dáadáa. Boya a sì máa gé irun ẹni nígbà tí iṣẹ́ bá bẹ̀rẹ̀. Àwọn ibi iṣẹ́ mìíràn máa ń sọ fún ẹ pé kó tó wá ibi iṣẹ́ awọn, o gbọdọ̀ gé irun rẹ. Nínú ibi iṣẹ́, òṣìṣẹ́ ọ́fíìsì àbí akẹ́kọ̀ọ́ àbí ẹni tó máa ń ṣiṣẹ́ ní ilé òogùn. Ẹ̀lọ́míi a máa gé irun rẹ̀ nígbà òru, nígbà tí òru bá pọ̀. Ọ̀pọ̀ ènìyàn wọ́n fẹ́ràn láti gé irun wọn kó máa kéré kí atẹ́gùn kó bá lè wọ orí wọn dáradára. Nítorí tí irun wọn bá kún, ó máa mọ jẹ́ kí àgùǹ kó máa kó sí irúfẹ́ irun náà, ó máa wá mọ́ rùn, yóò wá máa kó ìdotì sí inú. Atẹ́gùn kò ní lè dé ibi bẹ̀, wọn sì tún lè rí ya dáadáa. Wọ́n máa wá gé láti lọlẹ̀ kí atẹ́gùn lè wọ̀ bẹ̀ káríkári. Ẹ̀lọ́míràn a sì máa ń gé irun rẹ̀ nígbà tí àkókò bá wà. Nítorí ẹlòmíràn kò ni ráyè rárá, kì bá à jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù ni o, àbẹ́ẹ̀mẹta nínú oṣù ni ṣùgbọ́n òun kì í ráyè. Àkókò tó bá sì ráyè bẹ́ẹ̀ náà sì ni ó máa ń gé irun rẹ̀. Iru àwọn ẹni fẹ́rẹ̀ báyìí, wọn kì í fà kókó sí irun gígé wọn. Ìgbà kigbà táyè bá ti yọ. Ẹ̀lọ́míràn sì re a máa gé irun rẹ̀ nígbà tí ó bá lówó lọ́wọ́. Oníkálukú, àpo rẹ̀ ó yàtọ̀ síra wọn. Nítorina tí ẹlòmí bá ti lè lówó lọ́wọ́, a tètè lọ gé irun rẹ̀ bóyá òun jẹ́ ènìyàn kan tí ò kí ń fẹ́ kí irun o máa kún mó lórí. Tó bá ti dé ọwọ́ rẹ̀, a tètè lọ gé. Ni ara ìmọ́ tó tó ara ni irun gígẹ ló jẹ́. Nítorí náà a mọ̀ dára láti máa gé irun wa lásìkò lásìkò.